Ṣe mo máa ń mu ògùn lójojúmọ́? Hmm, mo lè sọ pé bẹ́ẹ̀ ni mo tún lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Àwọn òògùn tí mò ń lò lójojúmọ́, o ní àwọn òògùn tó ń ṣara lóore, àwọn òògùn tó ń mú ara dán bíi epo ẹja, Vitamin C, Multivitamin àwọn yẹn ni mò ń lò lójojúmọ́. Àmọ́ òògùn bóyá òògùn ara ríro, àwọn òògùn orí fífọ́, òògùn kata iyen o se òjojúmọ́. Ẹ̀kọ̀kan tí ara mi bá nílò rẹ̀ ni mo máa ń lò.

Ṣé etí rẹ dára? Etí mi dára. Kò sí ohun tó ṣe etí mi. Kò sí ohun tó ṣe mí létí, etí mi dára. Mi ò lè sọ pé mí ti ẹ́ mo bí mi n bàá ṣe dáhùn ìbéèrẹ̀ ná. Àmọ́ kò sí ohun tó ṣe mí létí, etí mi dára.

Ṣé o ní ọgbà? N kò ní ọgbà o. Alái, ayálégbé ṣi ni mí, móyálégbé ni. Nítorínà n ò ní ọgbà. Ẹni tó bá nílé tirẹ̀ ló lè ní ọgbà. N kò, n kò sì n ṣe àgbẹ̀. Kálégbẹ̀ ni mí ni, mo tún lè ní ọgbà. So ayálégbé ni mí, n kò ní ọgbà.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Tí mo bá sín, ìyẹn túmọ̀ sí pé mo ní kàtá nu. Nítorí nǹkan dé, nǹkan kì í dédé sín àfi tí mo bá ní kàtá. Tí mo bá sì ti ní kàtá, hun ń wa òògùn rà. Àmọ́ tí ó bá sọ òògùn tòsí, àwọn rọ́ọ̀bù, rọ́ọ̀bù tó gbóná dáadáa, tó gbóná dáadáa, màá fi bọ́ mú, màá fi pa orí mú mi kó lè yàtọ̀ díẹ̀. Tí ó bá yá, tí mo bá dé ibi tí mo ti fẹ́ rò òògùn, màá rò òògùn kàtá, màá dé èlò.

Nígbà wo ni mo máa ń gé irun mi? Nígbà tí irun mi bá ti pọ̀ díẹ̀ torí ìyà arí tí mò ń lò kò ṣe ńlá. Irun tí ò pọ̀ rárá ni ìyàrí mi lè lò. Tó bá ti wá n di pé ìyàrí yẹn ò lè ya irun mi mọ́, màá mọ̀ pé irun ti tó gé ènìyàn. Èmi sì fẹ́ kí irun pọ̀, kí irun pọ̀ lórí mi. Mi ò fẹ́ rárá.

Báwo ni mo se má n se àkópò fún ìrìnàjò? O dálé lórí bí ìrìnàjò náà bá se, bó bá se jìnnà tó àti bí n o se pẹ́ tó níbẹ̀. Tó bá jẹ́ ìrìnàjò tí o ju ìlú kejì lọ, àwọn ìwọnba ni nǹkan tí màá mú dání tí mi ò, tí n ò sí ní pẹ́. Àmọ́ tó bá jẹ́ ìrìnàjò tó jẹ pé màá pẹ́ níbẹ̀, gbogbo nǹkan tí màá nílò ẹrù mi á pọ̀ díẹ̀. Nítorí pé n ò fé gbàgbé nǹkan tàbí kí n nílò nǹkan kí n má ri. Nítorí dí eyìí, màá kó àwọn nǹkan tí mo nílò á pọ̀.

Ṣé o mọ bí a ti ń se ìrànwọ́ àkọ́kọ́? Ó ní mo fẹ́ràn láti ṣe ju ìrànwọ́ àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni tí mo ṣẹ̀ pàdé kò béèrè ìrànlọ́wọ́ lọ́rùn mí. Ó ní mo fẹ́ràn si, ó ní mo nífẹ̀ẹ́ sí jù láti ṣe.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni King Sunny Adé. Olórin ìlú wa ní Nàìjíríà, ó mọ eré ìdárayá ṣe dáadáa gidi. Eyí tí àwọn òyìnbó ń pè ní stage performance. Eré ìdárayá won ó múnádóko. Eré ìdárayá yẹn ti King Sunny Adé óún ni mo nífẹ̀ẹ́ sí jù.

Báwo ni ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi? Ìbáṣepọ̀ wa dára, ìbáṣepọ̀ wa dán, kò sí ìjà láàrin wa, kò sí àsọ̀, kò sí gbólóhùn àsọ̀, kò sí ìmúṣínú, kò sí ìkùnsínú láàrin wa. Ìbáṣepọ̀ wa dára, ó sì jẹ́ olórí tó mọ̀ọ́mọ̀ ṣe ń tọ́jú àwọn òṣìṣẹ́ rẹ̀.

Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? N o máa ń ṣe ìdọ́gba, àsìkò iṣẹ́ ká ṣiṣẹ́, àsìkò eré ká ṣeré, àsìkò ìgbádùn ká jẹ́ igbádùn, àsìkò oorun ká sùn, ká sùn dọ́kàn. Ohun gbogbo ló lásìkò rẹ̀. Àsìkò iṣẹ́ màá fi fún iṣẹ́, àsìkò ìgbádùn màá fi fún ìgbádùn, àsìkò tí ó yẹ kí n sùn, màá fi fún oorun. Kì n jẹ́ kí nǹkan kan dì nǹkan kan lọ́wọ́. Àfi tó bá jẹ́ pé iṣẹ́ tó yẹ́ pé kò sí n tí mo lè ṣe, kò sí bi mo yè kúrò n ídi ẹ̀ mo ni láti parí ẹ ni. Nìkan ni màá n rí pé mo ṣe bó ṣe dájú àti bó ṣe yẹ.

Ṣé mo ní ẹranko ọ̀sìn? Tẹ́lẹ̀ ni mo ní ẹranko ọ̀sìn, báyìí n kò ní ẹranko ọ̀sìn kankan mọ́, torí pé oríṣiríṣi nǹkan ni ó jẹ́ kí n ráyè rẹ̀. Ó wùn mí kí n ní àwọn ẹranko ọ̀sìn torí pé ọwọ́ mi jẹ́ sí, ẹ̀mí náà sì nífẹ̀ẹ́ sí, àmọ́ kò sí àkókò, kòsi sì kosi ọgbà tí mo lè máa fi sin wọ́n torí pé ilé ayágbé ni mo ń gbé, mo yálé gbé ni, mi ò nílé tèmi.

Ṣé mo máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo máa ń lọ sí ilé ìjọsìn gẹ́gẹ́ bí Kristẹni tó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tó ń sìn, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ó kàn jẹ́ pé ilé ìjọsìn mi jìnnà sí ibi tí mo ń gbé. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ń ráyè lọ sí ilé ìjọsìn, èyí tí ṣe ọjọ́ ìsinmi.

Nígbà wo ni mo kẹ́yìn lọ rí dókítà? Abíi nígbà wo ni mo lọ rí dókítà gbẹ̀yìn? Hhn, ó ti pẹ́ o, ó ti pẹ́ o. Ọdún tó lọ ní ọdún 2025 ni mo lọ se àyẹ̀wò ẹ̀jẹ̀. Kì í sì ṣe pé mo lọ rí dókítà. Ọ̀dọ̀ àwọn aláyẹ̀wò ni mo lọ. That's eléyi táwọn oyinbo ń pè ní laboratory. Àyẹ̀wò ẹ̀jẹ̀ ni mo lọ se níbẹ̀, oun sì lọ sọ́dọ̀ dókítà. Ibẹ̀ náà ni mo ti gba, ẹ́, àwọn òògun tó ń kọ fún mi pé òògun báí báí ni kí n lo.

Ṣé mo ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti lé ẹnìkan kúrò ní ibi iṣẹ́ rí. Nígbà tá ń ṣiṣẹ́, ta ń ṣiṣẹ́ kárakára. Ẹni tá ń sọ̀yìí, ó wá lọ sẹ́yìn pátápátá, ó lọ sùn síbẹ̀. Àwa ìyókù sì ń ṣiṣẹ́ lọ. Ó tó bí wákàtí méjì, tori àwọn èèyàn pọ̀ tó ń bá mi ṣiṣẹ́ lọ́jọ́ náà, iṣẹ́ plumbing. Ó tó bí wákàtí méjì kí n tó fura pé à, ẹni báyi báyii n kọ́. Bá ṣà ṣe ri niyen, màá ní kó máa, àwọn èèyàn tó ń bá mi ṣiṣẹ́ ìyókù wa fẹ́ máa pariwo, mo wa ní kó máa pariwo. Mo ṣà se wọ̀, mo lọ wo gbogbo àyíká, mo wo gbogbo àyíká ìyókù. Ìgbà tí máa dẹ́ eyinkulè, mo ṣe bá nbi tó sùn sórí pákó, mo bá wo, mo jí. Arákùnrin, o ya didé, wa máa lọ ilé yìn, bi mo ṣè lé kurò lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà niyẹn.

Ṣe mo maa n pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo lè sọ pé mo maa n pe àwọn oníbàárà tuntun, mo dè sì tún lè sọ pé mi ò kí ń pe wọ́n. Mo maa n pe wọn ní, lórí Íńtánẹ́ẹ̀tì. Ibẹ̀ ni mo ti máa ń ṣe ìpolówó iṣẹ́ mi. Lórí Íńtánẹ́ẹ̀tì, lórí Facebook, lórí Instagram, lórí TikTok àti lórí Twitter ni mo ti máa ń polówó iṣẹ́ mi, àti lórí LinkedIn. Mo ti máa ń ṣe ìpolówó iṣẹ́ mi. Àwọn oníbàárà titun, bóyá tán tì ẹ ti gbéṣẹ́ fún mi rí àbí ton tọ́n ṣẹ́ bẹ̀rẹ̀ sí ní gbéṣẹ́ fún mi, mo kàn máa ń fi ìwé ránṣẹ́ sí wọn lórí Íńtánẹ́ẹ̀tì náà wípé ki ǹkan kí wọn, ẹ kù jọ́ mẹ́ta o, bó ni iṣẹ́, bó làwọn ará, bó làwọn ọmọ, ṣé iṣẹ ń lọ o. Mo kàn ní ń kí yin ná ni. Bí mo ṣe máa ń fi ìwé ránṣẹ́ sí wọn nìyẹn. Káwọn náà dẹ̀ lè fi mí sọ́kàn, kan lè rántí pé à ẹni yìí táwọn ti gbéṣẹ́ fún rí, kan kan lè máa rántí mi torí ọjọ́ tí iṣẹ́ mi ò bá tún yọ̀.

Ṣe o ma ń wo àwọn ètò tẹlifisan. Bẹ́ẹ̀ni, máa ń wo àwọn ètò tẹlifisan bí i ìròyìn àti àwọn ètò tó mọ́gbọ́n wá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. Mà ń wo wọn lórí tẹlifisan dáadáa.

Ṣé mo má ń ṣiṣẹ́ ju wákàtì lọ? N bẹ́ẹ̀ni. Ó lójú iṣẹ́ kìí ṣe gbogbo ìgbà lẹ́ẹ̀kọ̀kan ó ma ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Bí ti n bá lọ ṣiṣẹ́, bóyá iṣẹ́ ọjọ́ mẹ́ta ni àbí bóyá iṣẹ́ ọ̀sẹ̀ kan ni iṣẹ́ náà. Mo ti wá ń ṣe lọ, mo ti ń ṣe lọ, mo ti ń ṣe lọ, ó wá di ọjọ́ tí mo wò rípé, jẹ́ ǹkan ṣíṣẹ́ èyí ni tí mo wá ṣíṣe, ti mo wá ríi pé, àá iṣẹ́ yìí ti parí tán, mà kan dúró jẹ́ kí n parí rẹ̀ lọ́wọ́ kan náà. Ìgbà tó jẹ́ pé mo ti fẹ́ parí rẹ̀, kí n kúkú fi ọjọ́ ìní kí n fi parí rẹ̀, kí n mọ̀ pé tó bá ti lọ lá, mi ò ní wá ṣiṣẹ́ kankan lórí ẹ̀ mú. Nítorí ìdí èyí, mo má n lo, má n ṣiṣẹ́ ju wákàtì lọ lẹ́ẹ̀kọ̀kan.

Ní ìgbà wo ni mo máa ń fọ aṣọ? Kò sí ìgbà tí mi ò lè fọ́ ṣọ. Mo lè fọ́ aṣọ lójojúmọ́, mo lè fọ́ aṣọ lẹ́ẹ̀méje lọ́sẹ̀, mo lè fọ́ aṣọ lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Tí n bá ṣà ti rí pé aṣọ mi ti dọ̀tí tó ti ń lé méjì, mẹ́ta tó ti ń di mẹ́rin, mo lè fọ̀. Kódà mo lè fọ́ ṣọ lánàá kí n fọ̀ lónìí. Bára bá ṣe ṣe mí, oun ni máa ṣe ṣiṣẹ́.

Kí ni mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ǹkan tí mo máa ń ṣe ní àwọn òwúrọ̀ kọ̀ọ̀kan, mo kàn le jí kí n wò pé à, gbogbo ibi tí mo kó bàtà mi sí ti dọ̀tí, kí n gbọn gbogbo rẹ̀ kí n tún tò. Mo le jí ń gbà mìí, kí n wò pé mo fẹ́ ibi tí mo ń kó ìwé sí kí n tún tò, mo le tún tò kí n tó jáde. Oríṣìíríṣìí ni nǹkan tí mo le ṣe lówúrọ̀ ǹ gbà mìí. Ẹ̀kọ kan mo le jí kí nǹkan wò pé à, jé ń ṣe ẹ́xẹrsáìsì lónìí, mo le ṣe ẹ́xẹrsáìsì bó bá ṣe wá sí mi lára sí ni.

Ṣé mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Àti ìgbà tí àwọn orin tí mo ṣe tí mo kọ jọ, tí gbogbo ẹ kọ́ dédé sọnù kúrò lórí fóònù ibi tí mo tọ́jú wọn sí. Àti ìgbà yìí ni mo ti kọ́gbọ́n àti máa ń fi àwọn fáìlì tó ṣe pàtàkì sí mi sórí cloud.

Kí ni mo máà ń jẹ ní ọ̀sán? Ìgbà tó pọ̀ jù n o sábà jẹun lọ́ṣán. Àárọ̀ àtàlẹ́ ni mo máa ń fi oúnjẹ jíjẹ mi sí. Nígbà tó pọ̀ jù lọ́ṣán mi kí n sábà jẹun.

Ṣé mo fẹ́ràn jíjọ? À bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjọ dáadáa. Mo fẹ́ràn jíjọ. Bó tí ẹ̀ ti lẹ̀ jẹ́ pé n kò fi bẹ́ẹ̀ mọ ijójó, mo fẹ́ràn rẹ̀. Tí n bá rí ẹni tó mọ ijójó, àdúró máa wòó dáadáa. Àwọn oríṣìrísìí fáìlì ijójíjó, fídíò, fáìlì ijójíjó oríṣìrísìí ló wà lórí fóònù mi tí mo máa ń wò. Nítorí náà, mo nífẹ́ẹ́ sí i. Mo sì fẹ́ràn ijójíjó.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Ètò ìdárayá mi, màá kàn ọ́ ní bara ba ṣe ṣe mí sí ni. Mo lè jáde lọ sí jìnà jìnà kí n kan jókòó síbí kan kí n ma wọ̀tún kí n ma wòṣì. Mo lè má ṣe nnkankan mọ lè má ra nnkankan. Àmọ́ màá kàn lọ sí jìnà jìnà tó jìnà sílé mi ibi tẹ́sẹ̀ n rìn dáadáa. Màá kàn wà íbẹ̀, màá ma wọ̀tún màá ma wòṣì, màá ma wo àwọn tó ń lọ àwọn tó ń bọ̀. Ìgbà mí mo lè wọnú ibi tí tan ti ń ta ounjẹ yen, tan ti ń ta oríṣìíríṣìí, tan gbé TV kọ́. Màá kàn wà n bẹ̀, màá ra n kan tí màá máa jẹ, màá dẹ̀ máa ṣeré mi níbẹ̀. Mò ń dára mi lára yá nìyẹn.

Ṣé mo máa rántí àlà mi? Mo máa rántí àlà mi. Nígbà tó pọ̀ jù, mo máa rántí àlà mi. Àmọ́ igbà mí tó bá rẹ́ mi gan gidi tí n bá sùn lọ, n ò sábà rántí àlà. Àwọn Yorùbá sì sọ pé kò da kí eeyàn ma máa rántí àlà. Àmọ́ nígbà tó pọ̀ jù, mo máa rántí àlà mi. Mo máa rántí.

Nígbà wo ni o kẹ́yìn súnkún? Iyẹn tún mọ̀ sí pé nígbà wo ni mo súnkún gbẹ́yìn? Àh ooo, o ti pẹ́ o. Àh o ti pẹ́. Ǹkan tó mú mi súnkún gbẹ́yìn ni ikú ìyá mi. Ìgbà tí ìyá mi ṣaláìsí o ni mo súnkún gbẹ́yìn. Iyẹn ni ọdún 2015. O ti pẹ́ o. Ìgbà tí mo súnkún gbẹ́yìn nìyẹn.